Wọ́n ní báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí àwọn òṣìṣẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo máa ń darí wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ló ṣe lo ilé ayé. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà sì ni wọn máa ń darí wọn nítorí wípé ọmọ ẹnìkan ni àwọn náà.

Wọ́n ní ṣe mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera dáadáa nítorí wípé ìlera ló ṣe sọ̀rọ̀ àbí ìlera ni ń lọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àwọn olóyibo ṣe máa ń wí, ìlera lọ́rọ̀

Bẹ́ẹ̀ni, wọ́n ní ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa. Kódà ní ibi iṣẹ́ wa, a máa ń ṣiṣẹ́ wákàtí mẹ́jọ, máa ń ṣiṣẹ́ wákàtí mẹ́jọ. Bí o bá jẹ́ pé ilẹ̀ náà ni a wà, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí kan lọ tàbí wákàtí méjì ju bẹ́ẹ̀ lọ gan-an nigbà mí.

Ọkọ̀, ọkọ̀ Edo. Mi ò ní ọkọ̀, mi ò ní ọkọ̀. A ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú láti ra ọkọ̀ ni. Kódà tí a bá lọ sí ibi iṣẹ́, a máa ń wọ àwọn ọmọ, àwọn ọkọ̀ agbérò ni a máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́

Rárá, mi ò mọ̀ bí a ṣe máa ń tún àwọn nǹkan ṣe. Àyàfi èyí tí èmi mọ̀. Èmi mọ bí a ṣe máa ń tọ́jú aláìsàn, ẹni tí ó bá rẹ̀ tàbí ó lóyún. Mo mọ bí a ṣe máa ń tọ́jú wọn láti kí, láti ní kí Ọlọ́run fún wọn ní àlàáfíà.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ o. Ṣùgbọ́n, owú mi kì n kọ bí a ṣe ń gun kẹ̀kẹ́ nítorí ó jẹ́ ara eré ìdárayá tí a máa ń ṣe. Pe mi ò mọ̀ bí wọ́n ṣe máa ń gun.

Bẹ́ẹ̀ni, ní àkókò kan rí mo ti ní ìrora síwájú tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn tí wọ́n pọ̀. Ṣùgbọ́n pẹ̀lú gbìyànjú àti ìtẹpámọ́ iṣẹ́, èmi náà ti ń yegé nípa máa máa bẹ̀rù níwájú àwọn ènìyàn mọ́.

Àkókò tí máa ń jẹ oúnjẹ alẹ́, ó jẹ́ ọwọ́ ìyálẹ́ta ní ọwọ́ ìrọ̀lẹ́ tí ó jẹ́ bí ǹkan bí àgọ̀ mẹ́fà, bí ǹkan bí àgọ̀ mẹ́fà ni máa ń jẹ oúnjẹ alẹ́ tí ó sì ti mọ̀ wá lára dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúlo àwọn nǹkan tí mo bá rà, tí mo bá ní. Bí àwọn rọ́bà tí won mo fi ń ro omi níìsín, tí a bá lo mi inú ẹ̀tàn, a máa tún ń lò ó láti fi òróró sínu ẹ̀ pá mọ́, láti fi lọ ra epo ìró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mi ò kẹ́yìn lọ sí ilé ìkàwé. Kódà mo máa ń tètè dé ilé ìkàwé wa ni, ní gbogbo ìgbà. Àyàfi ọjọ́ tí ó bá rẹ̀ mí, ọjọ́ tí ó bá rẹ̀ mí nìkan mo lè ní wípe boya mo ń lọ tàbí ó máa ń pẹ́ mi lọ sí ilé ìkàwé.

Àwọn ojú òpó ayélujára tí ó wà, àwọn náà ni bí WhatsApp, Facebook, TikTok, Instagram àti Twitter àti Telegram. Wọ́n pọ̀ ní oríṣiríṣi, ara wọn náà ni Chrome wà, bé operamini náà wà ní ara wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa bíi ẹ̀gbà ẹsẹ̀, ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà orun, yẹtí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń wọ̀ wọ́n dáadáa nítorí ó máa ń bu ẹwà, ó máa ń bùkún ènìyàn ni.

Rárá, mi ò ní ìforúkọ kankan sílẹ̀ ní ilé ìdárayá, nítorí pé àdúgbò wa àti inú ìwọ̀nba ogbà tí a ní, ohun náà láti máa ń ṣe eré ìdárayá náà. Nítorí ìdí èyí, mi ò ní orúkọ ní ilé ìdárayá.

Mo fẹ́ràn àwọ̀ blue. Mo fẹ́ràn àwọ̀ blue dáadáa. Mo fẹ́ràn rẹ̀ gidi gan-an láti máa wọ̀ nínú aṣọ tàbí inu bàtà. Bákan náà, mo sì nífẹ̀ẹ́ sí àwọ̀ dúdú náà àti àwọ̀ funfun.

Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn, mo máa ń kí àwọn ènìyàn àti ọmọdé o àti àgbà, mo máa ń kí wọn tàpọ̀nlé tàpọ̀nlé, mo máa ń kí wọn tọ̀yàyà tọ̀yàyà, màá kí wọn ní ìkí tó jẹ́ pé àwọn náà ó rí pé "àá ọmọ ló kí àwọn tó yìí" nítorí dí mo ń kí wọn dáadáa.

Mo máa ń ṣètò owó ìṣe tí mo bá gbà níparí oṣù, nítorí wipé kátó gbà gan-an, oun tàfi ṣẹ́ ti máa ń wà nílẹ̀. Nínú ẹ̀ a yọ àwọn gbèsè tí a ti jẹ sílẹ̀, nínú ẹ̀ a ra nǹkan mi sílẹ̀, nínú ẹ̀ a ṣì ṣe àwọn nǹkan mi fún àwọn ọmọ náà, àti láti fi ṣẹ́nji ìyókù pamọ́ fún owó ọkọ̀ fún iṣẹ́ ọjọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọrùn, kódà mo máa ń wọ ẹja àábò dáadáa nítorí wípé ọmọ Mùsùlùmí ni mí. Ọmọ Mùsùlùmí ẹ sì ṣì orí sílẹ̀, èmi ń bò gbogbo ara ni, pàápàá mo bò gbogbo ara, pátápátá sì ń yan ẹ bá ṣẹlẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé ní orí fóònù nítorí wípé wọ́n máa ń dín wàhálà lílọ bíbọ̀ ọkọ̀ kù, ó máa ń dinku, ó sì tún máa ń fúnni ní àǹfààní láti sọ̀rọ̀ ohun tó bá n dùnní lọ́kan ẹni.

Bẹ́ẹ̀ni o, mo máa ń béèrè ọ̀nà lowo àwọn ènìyàn. Mo máa ń béèrè ọ̀nà dáadáa nítorí pé a béèrè ọ̀nà. Yorùbá náà ló sọ pé "a béèrè ọ̀nà kò kí ń ṣíná". Ọ̀nà bí ti mo bá ń lọ tí ò bá yé mi, mo màá n béèrè rẹ̀. Ketẹ tan bá sì ti tọ́ka pé báyìí náà ni, èmi náà bá ṣe rìn, èmi náà padà mọ ọ̀nà tí mò ń lọ.

Rárá o, èmi máa ń jẹ ẹran. Kódà mo máa ń jẹ ẹja. Kò sí ǹkan tí mi ò ń jẹ, àmọ́ mo máa ń jẹ wọ́n ní ìwọ̀ntuniwọ́nsi tí wọ́n ò gbọdọ̀ pọ̀ jù, tí gbogbo ẹ wà ní péréte péréte.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ̀ nítorí pé oríṣi ìbọ̀wọ̀ mẹ́ta la ní. A ní ìbọ̀wọ̀ táwọn dókítà, a ní ìbọ̀wọ̀ tí eeyan ba kan fẹ́ ṣe iṣẹ́ ìmọ́tótó, a sì ní ìbọ̀wọ̀ tó jẹ́ ti àwọn Mùsùlùmí tí wọ́n máa ń wọ̀

Mo máa ń lo àkókò pẹ̀lú òbí mi, t'ìdùnnú t'ìdùnnú, tọ̀yàyà tọ̀yàyà nítorí wípé tí ń bá wà ní àárín àwọn òbí mi, níṣe nínú mi máa ń dùn. Ó dàbí gba toje wipé gbogbo nǹkan tí mo fẹ́ n ni mo ti rí ní ayé torí ìdí èyí, inú mi máa ń dùn gan tí mo bá n lọ àkókò pẹ̀lú àwọn òbí mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wo ago ọwọ́ oríṣiríṣi, mo máa ń wọ̀ wọ́n dáadáa nígbà tí a bá ń, tí mo bá ń jáde lọ mo bá wọ̀. Kódà àwọn ọmọ mi náà ni, àwọn ọmọ ni náà ni ago ọwọ́ oríṣiríṣi. Heh, èmi náà sì ni ago ọwọ́ pẹ̀lú tí mo máa ń wọ̀

Kò sí ǹnkan tí àwọn yè jẹ ní ọ̀sán o. Gbogbo ǹnkan tí bá ti wá nàá ni jíjẹ. Yàtọ̀ sí òkèlè, òkèlè ni àìkí jẹ ní ọ̀sán. Sugbon àwọn ǹnkan mìíràn bí snack, bi àwọn ọ̀pa pànù ni bí i búrẹ́dì, bí i bisikíìtì gbogbo e la máa ń jẹ.

Mi ò ní ẹ̀tọ́ láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn nítorí wípé ìlú tí iṣẹ́ mi wà, oun ná ni àwọn mọ̀lẹ́bí mi wà. Ohun tí mo fẹ́ ṣe náà ó sì wà ní ìlú ibi tí mò wà. Nídìí eyìí kò ṣi etọ́ láti fẹ iṣẹ́ sí ìlú mi.

Tí a bá kọ́kọ́ jí ní òwúrọ̀ kankan, á kọ́kọ́ dìde, á ki á se adúra sí Ọlọ́run Ọba tí o ní wa, ti o si Jìwà, sí ojúmọ́ àlàyé. Lẹ́yìn ìgbè yí, á wá bẹ̀rẹ̀ sí ní tún ilé iṣẹ́ a gbàlẹ̀, a ṣe gbá, a ṣe gbógbó, ká tó wá lọ gbé oúnjẹ kaná, kọ́nikaluku tó wá lè gba ibi iṣẹ́ rẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni o, ó máa ń ṣe, ó máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ nítorí wípé ọ̀gá wa tó kó wa sí ibi iṣẹ́, ọ̀gá náà dá pupọ́ púpọ̀ tó jẹ́ pé ó mọ wípé wọ́n ní ẹyọkọ̀ọ̀kan ni ní òpin òpin ọ̀sẹ̀ láti lọ sí ìgbéjáde olọ́ sọ́ ọ̀sán ní ẹnu iṣẹ́

Àdúgbò wa, àdúgbò wa náà ni mo ti máa ń ra nǹkan. Àwọn nǹkan tí mo bá needì, mo máa rí, máa rí ní àdúgbò wa. Ní ìtòsí ilé wa, màá rí wọn dáadáa. Èyí tí mi ò bá sì rí ní àdúgbò, a lọ sí àwọn ibi tí won ti ń tà wọ́n nlá ńlá.

Ìgbà tí oúnjẹ ìsinmi ọ̀sán mi gbà, oun naa ni ọgbọ̀n iṣẹ́jú sí ogójì iṣẹ́jú. N naa ni wọn máa ń fún wa kí a fi sinmi kí a sì fi jẹun ní ọ̀sán. Kò ń jù bá n lọ, bí ogójì tàbí ọgbọ̀n iṣẹ́jú náà ni.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ oúnjẹ tó kù bíi irú àná. Ìrẹsì tí a sè ní alẹ́, ìrẹsì náà pọ̀ níwọ̀nba ó sì ṣẹ́kù péréńte sílẹ̀ Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ sì mọ́, mo sì dà á nú apẹ mo sì bá àwọn ọmọ mi, mo sì bá wọn gbéra náà wọ́n sì jẹ ẹ́.

Ọ́fíìsì mi máa ń ṣí ní aago mẹ́jọ ní òwúrọ̀, ó máa ń ṣí ní ojọ ojúmọ́ ní aago mẹ́jọ àárọ̀. Nínú ọ́fíìsì mi ni ó máa ń ṣí. Tótí jẹ́ pé wọ́n ti fi sínú ìwé òfin pé ẹni tó bá pẹ́ dé ibi iṣẹ́, wọn ó dà ìwé gbélé ẹ fún un.

Kò sí oúnjẹ tí mi ò mọ̀ bí a ti ń ṣe dáadáa nítorí wípé ọmọ Yorùbá ni mí. Gbogbo oúnjẹ Yorùbá tí mo sì mọ̀, iná ni a mọ̀ ọ́ ṣe. Ó bẹ̀rẹ̀ lórí àmàlà àti gbẹ̀gìrì, ewédú ńko, rice ńko, iyán ńko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi náà ni bí àga ta fi ń jókòó, tábìlì àti àwọn ẹ̀rọ kọ̀m̀pútà wa tí a máa ń fi àwọn fáìlì wa pamọ́ sí àwọn nǹkan tí ó wúlò jù náà ni àwọn fáìlì wa, àwọn kọ̀m̀pútà wa àti àwọn laptop.

Ìsinmi ọdọọdún, ìye ọjọ́ ta ma n ní fún ìsinmi ọdọọdún, oún ju mẹ́ta náà lọ, ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin náà ni, ọjọ́ ọdún kú ọ̀la, ọjọ́ ọdún gangan, ọjọ́ kejì ọdún àti ọjọ́ kẹtà re nine ni won máa ń fún wa ní ìbí ìṣẹ́. Nílé yìí, ọjọ́ mẹ́ta tàbí mẹ́rin náà ni a máa ń fún wa ní ìbí ìṣẹ́. Páapá julo tó bá jẹ́ iṣẹ́ aládàda ni tí ẹ ṣe iṣẹ́ ìjọba, won máa fún wa tó ọjọ́ mẹ́rin. Ṣugbọn tó bá jẹ́ iṣẹ ìjọba ni, ó máa ń jẹ́ bí ọjọ́ mẹ́ta.

Stop that. Mo máa ń rántí àwọn àdéhùn mi ní, ní àtàrí wípé àdéhùn tí mo bá ṣe náà mo ti máa ń fi sí ẹ̀mí, mo ti máa ń fi sí ọkàn. Tí ẹ̀yan bá sì ti fi sí ọkàn, eeyẹn e gbàgbé àfi in tí èèyàn o bá fẹ́ ṣe. Ní idi èyií, àdéhùn tí mo bá ti ṣe, mo máa fi sọ́kàn. Bẹ́ẹ̀ mi ọ̀ ń sì gbàgbé.

Máa ń ṣe ìdúnàádúrà pẹ̀lú oníbàárà lórí ọ̀rọ̀ nǹkan tí ó bá gbé fún mi tí ò bá, tí ò bá báye èyí tí me fẹ́ ṣe, tí ò bá bá mu. Mo máa ṣe ìdúnàádúrà kìíní náà láti lè bá mi mú wálẹ̀ sí iye ǹkan tí m bá fẹ́ rà.

Bẹ́ẹ̀ni, WiFi mi ó yára. Kó dà, ó yára gidigidi ni. Nítorí idi èyí, ó máa ń tẹ́mi lọ́rùn gan. Kí wọ́n bá mi tan WiFi kí n fi ṣe iṣẹ́. Ó tẹ́mi lọ́rùn ju àwọn data àtọ̀ tí a máa ń ṣe lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń kọ nǹkan bẹ́ẹ̀ ni. Mo máa ń kọ nǹkan dáadáa. Kódà tẹ́lè túnṣe ti di, ti di pàrọ̀ gúdúrí. Lẹ́ pé gbogbo ibi ti eyàn bá wà ní, e yàn ti máa ń kọ ǹkan. Kò sọ́jọ́ tí mi òn kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà kò sọ́jọ́ tí mo lè rí ǹkan ni kí kọ lórí Íńtánẹ́ẹ̀tì.

Omi tí mo máa ń mu lóju mọ́ ó pọ̀ gan-an, ó pọ̀, ó pọ̀ tó ìfẹ́ bí méjì sí mẹ- ìfẹ́ bí mẹ́jọ tàbí méje. Nigba mí, Ǹigbà mí sì re o tún máa ń ju bẹ́ẹ̀ lọ. Páápàá jùlọ tí a bá wà nínú òrùn, tí oru ń mú kọn kọn kọn kọn kọn kọn kọn, a máa ń mu omi gan-an.

Nǹkan ohun mímu tí mo fẹ́ràn jù iná ni àwọn júùsì tí a máa ń mu bí i àwọn ọ́rénjí júùsì yẹn àti omi mímu. Mo nífẹ̀ẹ́ wọn, mo nífẹ̀ẹ́ wọn gan láti máa mu. Pàápàjùlọ omi nítorí omi ni ayé, ayé ni omi, omi ni, omi sì dára púpọ̀ púpọ̀.

Hmm. Ni ìgbà kan rí, mo ní àwọn aṣọ wíwẹ̀ dáadáa tí a máa ń fi ń wẹ̀ telẹ̀. Ṣùgbọ́n níìsín, àgbá ti dé, mi ò ní aṣọ wíwẹ̀ mọ́. Lẹ́yìn àwọn ọ̀ró tí a máa ń rò, tí a fi ń wẹ̀. Ṣùgbọ́n nígbà yẹn, àwọn ọmọ kéékèèké won máa ń ní aṣọ wíwẹ̀ yẹn.

Bẹ́ẹ̀ni, àlàáfíà ni mo máa ń rìn. Kódà tìdùnù tìdùnù gan mo máa ń rìn pàápàá nítorí wípé àláò fún mi ní àlàáfíà. Tí mo ń dupẹ́ le lórí, mo sì tọrọ àlẹ́kún àlàáfíà látọ̀dọ̀ Ọlọ́run. Ò bá nítorí ìdí èyí, mo máa ń rìn ní àlàáfíà dáadáa.

Bẹ́ẹ̀ni o, màá n jẹun nínú ọkọ̀ dáadáa. Kódà bó ṣe ọkọ̀ mi, bó ṣe ọkọ̀ akérò, bó ṣe ọkọ̀ ìjàpá, màá jẹun nínú ọkọ̀ nítorí kò síbi tí ìbò ti lè pa ayàn. Léyìí, màá jẹun nínú ọkọ̀ dáadáa, pẹlu ifarabalẹ̀ gan ni pàápàá.

Bẹ́ẹ̀ni o, a ní káàdì iṣẹ́ ní ibi iṣẹ́ wa, ó jẹ́ pé ẹ tí ò bá lo káàdì gáà, a ní lè dá mọ̀ pé ọmọṣẹ́ wa ni wọ́n. Nítorí di èé yá a ní káàdì ìdámọ̀ ní ibi iṣẹ́ tí a máa ń gbé sí ọrùn wa láti lè bá mọ̀ pé ilé iṣẹ́ báì báì báì ni láti wá.